Ṣé o máa ń ka ìwé? Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé. Ní èdè, ní èdè abínibí mi, mo máa ń ka ìwé ìròyìn. Mo máa ń fẹ́ mọ n ti ń lọ. Mo mọ ìwé kà, mo mọ́ bíbélì kà.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún inú ìjọ wa, àjọ̀dún nípa ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi, àjọ̀dún nípa ètò ìfini síṣẹ́, èyí ni àwa máa ń ṣe. Àjọ̀dún ìfini síṣẹ́, a máa ń ṣeé nínú ìjọ Ọlọ́run.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Bí mo ṣe máa ń yàn wọ́n? Nisori isori ni pé bí agbára wọn ṣe, bí agbára wọn ṣe rí àṣẹ bí wọn tí ṣe já fáfá sí nídìí iṣẹ́, mo ṣe máa ń yàn wọ́n.

Báwo ni o ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà? Bí mo ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà ni pé wọ́n máa ń pè mí láti inú, à, ẹ̀rọ ìléwọ́ wọn. A ó jọ sọ̀rọ̀, a ó jọ sọ ohun tí wọ́n fẹ́ rà, a ó jọ sọ iyè tọ́ jẹ, wọ́n ó sì seńdi owó mi sí mi. A jọ máa ń bá ara wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí oníbàárà síra wọn.

Ṣé o fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ ojú Òfurufú? Ìbéèrè yìí ò ní ìtumọ́ dáadáa. Ṣùgbọ́n mo fẹ́ràn jókòó lẹ́gbẹ̀ẹ́ fèrèsé nínú ọkọ̀ Òfurufú. So lẹ́gbẹ̀ẹ́ ni kèése nílẹ̀? Ṣé o fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ Òfurufú rárá, ṣùgbọ́n ṣe o fẹ́ràn jókòó lẹ́gbẹ̀ẹ́ fèrèsé, lẹ́gbẹ̀ẹ́ fèrèsé nínú ọkọ̀ Òfurufú?

Nígbà wo ni o kẹ́yìn gún ọkọ̀ akẹ́rù? Ní inú oṣù tó kọjá, mo gùn mọ́tò tó máa ń kẹ́rù lọ sí ọjà tí mo máa ń lọ, torí pé nígbà gbogbo kọ́ ni mo sì máa ń gbé ọkọ̀ ara mi jáde.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó rẹ? Ìbéèrè yii krítíkà. Kí ni àwọn nǹkan tí ó wà nínú àpò owó rẹ? Owó ni ó wà nínú àpò owó mi. Owó àti kọ́kọ́rọ́ ni ó wà nínú àpò owó mi.

Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Ìgbéjáde, n ò, Yorùbá yóò kọ yọ ga ara, kọ yẹ kí wọ́n máa, ìtumọ̀ irú ìgbéjáde tí wọ́n ń ṣe ní ibi iṣẹ́. Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? N kò, n kò ní ìtumọ̀ ṣe, n kò ní ìtumọ̀, n ò mọ irú ìgbéjáde náà.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìta gbangba? Bẹ́ẹ̀ni, iṣẹ́ ìta gbangba dára. Àwọn ẹni okunkun nìkan ni wọ́n e fẹ́ wá sí ìta gbangba kí wọ́n máa baa rií iṣẹ́ wọn. Nítorí ìdí èyí, mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Hmmm ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni pé mo fẹ́ mọ̀ nípa kọ̀m̀pútà sí. Hmmm mo fẹ́ mọ̀ nípa kọ̀m̀pútà torí pé àwọn ọmọ àti àwọn ọmọ isẹ̀ mi ni wọ́n máa ń lò, ṣùgbọ́n mo fẹ́ mọ̀ ní ìmọ̀ tuntun nípa kọ̀m̀pútà.

Ṣé o ti béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí? Béẹ̀ni, mo ti béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ. Nígbà tí ẹ̀rọ ìléwọ́ yìí bá ń yọnu, wọ́n sì máa ń tọ́ mi sọ́nà.

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Pínpín owó ìbéèrè yìí lọ. Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Yó máa ń pín dọ́gba dọ́gba. Dọ́gba dọ́gba la máa ń pín.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

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Mo máa ń jẹ oúnjẹ alẹ́ ní àkókò aago márùn-ún ààbọ̀. Aago márùn-ún ààbọ̀ ni mo máa ń jẹ oúnjẹ alẹ́ mi. Aago márùn-ún ààbọ̀

Ṣé o ní aṣọ òtútù? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù tí mo máa ń lò ní àkókò òtútù. Bí òtútù bá ti mú, òun ni mo máa ń wọ̀ kí òtútù kì o má ba à mú mi. Nítorí ìdí èyí, mo ní aṣọ òtútù tí mo máa ń lò ní ìgbà òtútù.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ àti ti ìrọ̀lẹ́ pẹ̀lú, torí pé gbogbo àkókò tí ó bá ti wá àti ìmọ́lẹ̀ tí òwúrọ̀ ni tàbí ti ìrọ̀lẹ́, ó di dandan kí ènìyàn fẹ́ràn rẹ̀ torí láti ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. Mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ àti ti àṣálẹ́, tí i ṣe ìrọ̀lẹ́.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Oríṣìíríṣìí ni ọjà tuntun tí ó máa ń jáde. So ìgbàkúùgbà ni ọjà tuntun máa ń jáde. Bí ètè àwọn ọlọ́jà láti nílọ́wọ́ bá ti tà á tán, wọn a sì tún kó tuntun mìíràn wọlé. Ìgbàkúùgbà ni ọjà tuntun lè wọ́nù wọlé wá.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáradára? Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi, àwọn aládùúgbò mi náà sì mọ̀ mí. Nítorí ìdí èyí, mo mọ àwọn aládùúgbò mi dáradára.

Báwo ni o ṣẹ máa ń tọrọ àforíjì? Bí mo bá rí pé mo ṣẹ́ ẹnikẹ́ni, mo máa ń tọrọ àforíjì nípa bíbẹ̀ ẹ́ pé kí oní to un kí ó dáríjì mi fún àṣìṣe tí mo ṣe.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Bẹ́ẹ̀ni, nígbà tí mo wà ní kékeré ni èmi àti bàbá mi jọ rìn ìrìnàjò láti ìlú kan lọ sí òmíràn. Tó sì jẹ́ pé ọkọ̀ ojú omi ń la wọ̀ ní ọdún náà. Ó ti pẹ́ o, kò se rí ọjọ́ kékeré sí àkókò yìí.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àkókò ní àárín àwọn ẹlẹgbẹ́? Bí a ṣe máa ń ṣètò àwọn ìṣòro tí a fi máa ń borí àwọn ìṣòro nígbà tí a bá ti gbàdúrà tá fún gbogbo lẹ̀ ọlọ́run lọ́wọ́ ìṣòro àsìkẹ́rù rẹ̀.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Nígbà tí epo inú rẹ̀ bá ti fẹ́ tán. Tó ń pé àkíyèsí mi pé epo ti fẹ́ tán nínú òun, nígbà náà ni mo máa ń ra epo sínú ọkọ̀ mi.

Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Hmmm. Bí ènìyàn bá mọ̀ọmọ bínú, ó le ṣe é ṣe tí ènìyàn ò bínú tí ó bá wà nínú ọkọ̀. Kò síbi tí ènìyàn ò tí lè bínú bí ènìyàn bá rí nǹkan tó le bíi nínú. Ṣùgbọ́n a kò gbọ́dọ̀ ṣẹ̀ bí a bá ń bínú.

Ṣé o máa ń wọ fìlà? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà. Ṣùgbọ́n a lè pé a máa ń dé fìlà nì, kii se wíwọ̀, ṣòkòtò tàbí aṣọ la máa ń wọ, ṣùgbọ́n ní ti fìlà, a máa ń dé ni. Nítorí ìdí èyí, mo máa ń dé fìlà. Wọn kì í wọ fìlà, wón máa ń dé ni. Tóo, mo máa ń dé fìlà dáadáa.